Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Èmi máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà nípa gbígbára dé ohun tí mo bá fẹ́ polówó fún wọn. Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ?